Bẹ́ẹ̀ni, ní èrò mi ènìyàn máa ń yípadà bí wọ́n bá ṣe ń dàgbà. Àwọn nǹkan tí ó sì máa ń ṣe atọ́kùn kí ènìyàn yípadà ó pé oríṣiríṣi. Àkọ́kọ́, agbègbè tí ènìyàn bá gbé, agbègbè tí ènìyàn bá gbé ó nípa nínú bí ẹni náà ṣe lè yípadà tí ó bá ṣe ń dàgbà tí kò bá kúrò ní agbègbè náà. Ìwà tó wà ní ara rẹ̀ ó lè má yípadà. Ṣùgbọ́n tí ẹni náà bá kúrò ní agbègbè kan tó bọ́ sí agbègbè mìíràn, agbègbè mìíràn tó bọ́ sí òun ó lè jẹ́ kí àwọn ìwà kan kan ó yípadà nínú àwọn ìwà rẹ̀.

Ní agbègbè tí mo wà, ọjà tuntun kan ó ṣẹ̀ jáde kọ̀ ju bi ọ̀sẹ̀ mẹ́rin ṣọ́ṣẹ́ márùn-ún sẹ́yìn lọ. Ọjà yìí, oríṣiríṣi ohun kan ni wọ́n ń ná nínú ọjà tuntun yìí. Láti ọ bẹ̀rẹ̀ láti orí, gbogbo àwọn ǹkan èlò ọbẹ̀ òní àwọn èèyàn ń rà níbẹ̀. Tó o bá fẹ́ ra aṣọ fún ọmọ ni, fún ìnáwó ni àbí fún àkójọ kan ni, wọ́n ń ta àwọn aṣọ níbẹ̀. Àti gbogbo ǹkan ìfọṣọ, ǹkan ọmọdé àti ǹkan àgbà òní wọ́n ń tà ní ọjà tuntun tí ó ṣẹ̀ jáde ní agbègbè mi.

Oríṣiríṣi oúnjẹ òun ni mo máa ń jẹ ní òwúrọ̀, ṣùgbọ́n ní ìgbà-- ní gbogbo ìgbà mo fẹ́ràn láti máa jẹ àwọn oúnjẹ tí kò wúwo púpọ̀, oúnjẹ tó fẹ́lẹ́ lára gẹ́gẹ́ bí búgàn, búrẹ́dì àti tíì. Tí mi ò bá sì rí ìyẹn, mo lè jẹ oúnjẹẹẹ́ tá ń pè ní índómì, mo lè jẹ ìyẹn ná. Ṣùgbọ́n ní ìgbà mìíràn re tí kò bá sí oúnjẹ tó fẹ́lẹ́ nílẹ̀ fún mi láti jẹ, mo lè jẹ ẹ̀bà, mo sì lè jẹ àmàlà àbí kí n jẹ ìrẹsì, àbí kí n sì po ògìni. Irú àwọn oúnjẹ tí mo fẹ́ràn láti máa jẹ ní òwúrọ̀ léyìí.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa ka ìwé púpọ̀. Kódà nígbà tí mo wà ní ilé-ìwé girama, èmi ni àwọn èèyàn máa ń gbé oríyin fún púpọ̀ pé ẹni tí ó lè ka ìwé jù láwùjọ àwọn akẹgbẹ́ rẹ̀. Mo fẹ́ràn láti máa ka ìwé. Láàárọ̀, ta bá ti rí mi ní ilé-ẹ̀kọ́, èmi pẹ̀lú ìwé ni. Lásìkò ijáde ijẹun tó yẹ kí àwọn èèyàn máa jẹun, ibi ìdí-ìwé tàbí yàrá kàwé, mo lè ti bá mi tí mo ti ń ka ìwé.

Bí mo ṣe máa ń ṣe irun mi ni èléyìí, ẹ̀ẹ̀kan ní àárín ọ̀sẹ̀ méjì, òhun ni mo fẹ́ràn láti máa ṣe irun mi. Mo máa ń tún irun mi ṣe, àkọ́kọ́ nìyẹn bí mo ṣe máa ń ṣe irun, ṣùgbọ́n tí irun mi bá ti ń kún gbogbo ìgbà àbí ojoojúmọ́, òhun ni mo máa ń fi ọṣẹ àti omi fọ irun mi. Tí irun náà bá ti wá kún, màá lọ sí ọ̀dọ̀ agé irun, yóò sì bá mi gẹ irun náà àti àwọn irun ọ̀gbọ̀n mi.

Ìyé ìgbà tí mo máa lò lórí ojú ẹ̀rọ mi oun ni kò kí jù wákàtí méjì sí wákàtí mẹ́ta lọ. Pápa jùlọ ẹ̀rọ fóònù mi àti ẹ̀rọ ayárabíàṣá, iye wọn kì í gbà ju wákàtí méjì àbí mẹ́ta lọ. Tí mo bá ti rí wípé mo ti tó wákàtí méjì àbí wákàtí mẹ́ta tí mo ti wà lórí ẹ̀rọ fóònù mi àbí ẹ̀rọ ayélujára, ohun tí màá ṣe ni pé màá fi fóònù náà kalẹ̀ fún bí i wákàtí méjì kí n tó túntún padà sí ìdí rẹ̀.

Oríṣiiríṣii orin ni mo fẹ́ràn láti máa gbọ́. Àkọ́kọ́ lára orin tí mo fẹ́ràn láti máa gbọ́ òun ni orin fújì gẹ́gẹ́ bí eré--orin tí àwọn Wasiu Ayinde, Obesere àti àwọn yòókù tí wọ́n máa ń kọ. Yàtọ̀ sí irú orin bẹ́ẹ̀, mo tun fẹ́ràn láti máa gbọ́, mo fẹ́ràn àwọn orin takasuwe, àwọn orin takasufe bí i àwọn orin tí Ọlámídé ọ kọ, àwọn orin Àṣàkẹ́, orin Rema àti orin Burna Boy. Mo fẹ́ràn láti máa gbọ́ àwọn orin àwọn ọmọ wọ̀nyí torí wípé àwọn orin náà máa ń mú mi, wọ́n máa ń dá mi lárayá.

Ìgbà tí mo gun ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn ní ìgbà tí mo wà ní ilé ìwé yunifásítì, ní ìgbà mìíràn ó máa ń ṣòro fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ láti rí. Àwọn ọkọ èrò tí yó gbé wà jáde láti inú ilé ìwé lọsí ibùgbé ibi tí a ń gbé n'ita ilé ìwé ṣùgbọ́n ní gbogbo ìgbà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ìgbà náà, ó ní ojú ibi tí a máa ń dúró sí tí a sì ti máa ń sọ́ àwọn ọkọ̀ tí ó jẹ́ wípé wọ́n e ṣe ọkọ̀ akẹ́ro tí wón mọ̀ wá. Ibẹ láti má ń rí àwọn ọkọ akẹ́rù. Emi ìgbà míràn ọkọ mí lé wà tó lè jẹ pé igi ní o ko ti o ń ko jáde, a tẹle. Ọkọ̀ mìí wà tó jẹ́ pé pàntí òùn ńi kó jáde kurọ̀ nínú ilé ìwé ṣùgbọ́n a sì tẹ̀lé bẹ́ẹ̀. Kódà ọkọ̀ mìí wà tó jẹ́ wípé ẹ́ àwọn èròjà táa fi ń kọ́lé òun ni wón máa ń kó gẹ́gẹ́ bí sìmẹ́ǹtì àti àbí búlọ̀kù a sì tẹ̀lé wọn jáde bẹ́ẹ̀.

Ètò rédíò tàbí ètò tẹlifísàn tí mo fẹ́ràn jù láti ìgbà èwe mi, mo fẹ́ràn gidigi láti máa gbọ́ ètò ọdẹ̀ tọ́dẹ. Ètò ọdẹ tọ́dẹ yìí ó jẹ́ ètò eré rédíò tó jẹ́ wípé àwọn atọ́kùn ètò wọ́n pé, wọ́n pe àwọn ọdẹ, wọ́n pe oríṣiríṣi ọdẹ ní ọ̀ṣọ̀ ọ̀ṣẹ̀, òhun ni wọ́n máa ń pe ọdẹ. Àwọn ọdẹ yìí wọ́n wà, wọ́n wà máa ń sọ àwọn ìrírí ohun tí wọ́n ti ń rí nínú igbó yálà nípa àwọn ẹranko inú igbó ni tàbí àwọn ẹ̀dá mi tó wà nínú igbó. Wọn máa ń ṣe, eré náà máa ń dùn gan an, mo sì fẹ́ràn láti máa gbọ́ eré náà.

Ìgbà kan wà tí ọkàn mi kò balẹ̀ rárá. Ìgbà yìí sì ni ìgbà tí, eh, olólùfẹ́ mi kan ti ìrìnàjò bọ̀ láti ilẹ̀ òkèèrè. Láti àárọ̀ tó ti kúrò nílé, ọkàn mi ò balẹ̀. Ó tún wá tó àkókò kan tí mo tún pèé tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, ìnyun fóònù rẹ̀ tí kò lọ. Ìgbà yìí, ọkàn mi kò balẹ̀. Ìgbà tí ọkàn mi tó balẹ̀ ni ìgbà tí mo tóó rí olólùfẹ́ mi yìí tí ó tó padà dé ilé.

Ohùn kan tí mo bá fẹ́ rà, òun ni ó máa ń tọ́ka sí ibi tí màá ti ra nǹkan. Ní ìgbà mìíràn rí, tó bá jẹ́ wípé àwọn nǹkan tí mo fẹ́ rà bíi àwọn èròjà pẹpẹpẹ tí mo fi lè dá iná ni, ẹ̀gbẹ́ ilé mi, òun ni mo ti máa ń ra irú àwọn nǹkan bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn èròjà tó pọ̀ tí mo fẹ́ rà lára àwọn nǹkan tí mò ń lò nínú ilé àbí tí mo fẹ́ fi dáná ni, mo máa ń lọ sí ọjà. Irin láti ile mi si ọjà ko ju irin iseju ogun lo si iseju ogbon.

Àmàlà jẹ́ ọ̀kan lára àwọn oúnjẹ ìbílẹ̀. Lára ara àwọn oúnjẹ pàtàkì tí ọmọ Yorùbá máa ń jẹ. Àmàlà sìrè, àmàlà, àmàlà ó jẹ́ oúnjẹ tí wọ́n máa ń fi èlùbọ́ ṣe. Èlùbọ́ méjì àbí èlùbọ́ mẹ́ta, òun ni ó jẹ ni èlùbọ́ tí a máa fi ń ro àmàlà ní ilẹ̀ Yorùbá. Àkọ́kọ́, èlùbọ́ láfún òhun làá máa n lò. Èlùbọ́ láfún òhun ni èlùbọ́ tí a ṣe láti ara ẹ̀gẹ́. Èlùbọ́ gidi, òun náà tún wà. Èlùbọ́ gidi ta n pé ní èlùbọ́ gidi yìí, irú èlùbọ́ eléyìí, àtàrà èpo iṣú òun ni wọ́n tí máa ń ṣe eléyìí. Elubo miran ti a tun ma n lo ni elubo ti won maa n se lára ọ̀gẹ̀dẹ̀ báwo wàá la ṣe lè ṣe àmàlà yìí? A ó gbé omi kaná, tí a bá ti gbé omi kaná tó mi náà bá ti hó, láàárín ìṣẹ́jú mẹ́wàá sí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. A wà á bu èlùbọ́ yìí, a bu sí inú omi tó wà ní orí iná. A wà á mú ọmọrogùn. Ọmọrogùn yìí ni a fi wáà ro. Tí a bá ti wáà ro ọmọrogùn yìí, tí a bá ti fọ ọmọrogùn yìí ro dáadáa, a rò ó tí ó lè lọ́wọ́ fẹ́lẹ́fẹ́lẹ́ tí ó sì ní sì kóko nínú rẹ̀. Bá ti wáà ro tán, a lè fi oríṣìíríṣìí ọbẹ̀ òhun ni a lè fi jẹ. A lè fi ewédú a lè fi jẹ, a lè fi ilá, a lè fi ẹ̀fọ́, a lè fi ẹ̀gúsí àti àwọn ọbẹ̀ mìíràn èèyàn lè fi jẹ àmàlà.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin yóò ti máa lọ bí oṣù mẹ́ta sí ẹyin. Ìgbà yìí ni wípé àwọn ọ̀rẹ́ mi wọ́n ṣe ayẹyẹ kan ní ìdílé wọn. Ọ̀rẹ́ mi yìí ló wá pè mí pé kí èmi náà ká lọ síbẹ̀ kí n wá lọ jẹ ìgbádùn ara mi. Mo sì tẹ̀lé lọ. Olórin ńlá ọ̀kan lára àwọn olórin ńlá, olórin fújì. Òun ni wọ́n pè wá. Inú gbogbo wá dùn, a jó, a yọ̀, a sì ná olórin lówó.